Àkókò tí mo fi àkókò ìjí mi sí, o jẹ́ àkókò tó bó s'arin òru mọ́ àárọ̀ kùtùkùtù. Bẹ́ẹ̀ni, àsìkò tí mo fi sí ni yẹn. Igbà mí o le jẹ́ aago méjì nínú òru, igbà mí o le jẹ́ mẹ́rin.